Iru fóònù alágbéká tí èmi ń lò ni fóònù alágbéká afọwọ́tẹ́ lójú tó àwọn téknò tan ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Ó sì jẹ́ èléyìí tí wọ́n pètò láti orí Android ni fóònù tí èmi ń lò. Fóònù yìí jáfáfá púpọ̀, ó wúlò láti tẹ àtẹ̀ránṣẹ́ tàbí wo àwòrán. Yálà nígbà mìíràn la ti se oun mìíràn to wu ni lórí joojo ni emi maa n fi fóònù mi yìí se. Ìgbà mìíràn mo sì lè ṣe fóònù náà ṣe ohun ìwòrán tí èmi á sì máa fi wo ohun mìíràn nígbà mìí. Nígbà mìíràn ẹ̀wẹ̀, èmi á sì fi tó kọṣẹ́ sí orí ayélujára láti mọ̀ nípa nǹkan mìíràn tí ó ń ṣẹlẹ̀ níbikíbi tàbí láti ṣe àwù-- láti fi ṣe, láti ṣe atọ́ka tàbí ìmọ̀ràn fún mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Fóònù alágbéká mi tí ó jẹ́ aláafọwọ́tẹ́ tí a ṣe pèlo rẹ̀ láti ọ̀dọ̀ Tecno jẹ́ èyí tó wúni lórí jọ̀jọ̀ tó sì wúlò lọ́pọ̀lọpọ̀ ìgbà tí èmi bá ń lò ó.

Àwọn ohun èlò dáná tí n kò le ṣe láìsí rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ inú rẹ̀ ni ó jẹ́ àwọn ǹkan ìgbàyégbádùn tiwańtiwa bíi irú, irú woro tàbí irú pẹ̀tẹ̀ tó sì ní èròjà ọwọ́yọ̀ díẹ̀ nínú. Èmi fẹ́ràn ọ̀pọ̀lọpọ̀ ìgbà nígbà tí èmi ti wà ní èwe ni èmi ti máa ń fi irú dáná ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà. Èyí yìí sì buyì kún oúnjẹ tí èmi máa ń jẹ. Àti ìgbà tí èmi ti wà ní èwe ni èmi ti fẹ́ràn láti máa fi irú ja iná oúnjẹ. Irú ní irú lẹ́wà púpọ̀ ó sì máa ń gbé oúnjẹ níyì. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí èmi bá fi irú sí oúnjẹ, a máa gbé adùn rẹ̀ jáde lọ́gán, tí ó sì máa ń jẹ́ kí oúnjẹ náà fani mora àti wuni lọ́pọ̀lọpọ̀ láti jẹ. Irú jẹ́ àyò kan nínú àwọn ohun, ohun èlò tí èèyàn fi ń dáná tí ó sì ní ìwúlò púpọ̀púpọ̀ ní agbègbè abínibí ibi tí èmi ti wà. Irú ò ṣe irú kọjá ohun ìdáná tí èèyàn lè fọwọ́ ro sẹ́yìn tí ẹni bẹ́ẹ̀ bá mọ ìnáda dáradára. Irú ọba ni, ọba ni irú nínú ìwúlò oúnjẹ ní agbègbè ibi tí èmi ti wà. Irú kì í ṣe irú máa ń lọ ní irú ni máa ń lọ dáadáa pẹ̀lú oríṣiríṣi oúnjẹ, oríṣiríṣi ọbẹ̀ sísè bíi ọbẹ̀ ẹ̀fọ́, ilá, ẹ̀gúsí tàbí oríṣiríṣi ọbẹ̀ tí èèyàn bá fẹ́ sè ni a máa ń fi irú sí.